Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Sé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Although kí n ṣe gbogbo ìgbà but, ṣùgbọ́n mo máa ń ṣíṣe iṣẹ́ ọ̀fẹ́ fún àwọn ọ̀rẹ́ mi àbí nídi, nídi ilé àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ.

Ṣé o máa ń ra nǹkan lórí ìntanẹ́ẹ̀tì? Ṣé o máa ń ra nǹkan lórí ìntanẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí ìntanẹ́ẹ̀tì, ṣùgbọ́n kì ń ṣe gbogbo ìgbà. Ọ̀pọ̀lọpọ̀ nígbà míì, mo máa ń ra nǹkan lórí Íntanẹ́ẹ̀tì.